Bẹ́ẹ̀ni mo máa ń lo ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń lò ó. Ìdí tí mo dẹ̀ se máa ń lò ó tí mo máa ń lò ó tí ó tún máa ma gba àwọn èèyàn níyànjú láti máa lò ó jù wí pé anytime ìgbà tí ìjàmbá ọkọ̀ bá fẹ́ ṣẹlẹ̀, a bá lè dáàbò bo èèyàn tó lò ó. Kò ní máa di wí pé èèyàn yẹn kọ́, èèyàn yẹn fara ṣe ṣe púpọ̀ jù. Nítorí ẹ ni èmi náà ṣe máa ń gba àwọn èèyàn níyànjú láti máa lò ó. A dẹ̀ tún wí pé tó bá lo ọjà ààbò ní ìlú wa ní Nàìjíríà bíbà yìí, tó bá, tó bá ti ń lọ sí ìrìnàjò àbò ń jáde lọ, tí àwọn ọlọ́pàá ọ̀nà bá dẹ dúró, tó bá rí pé o lọ ọjà ààbò yẹn, a wò pé ìwọ tí o ní ìmọ̀ àti ìwọ tí o fẹ́ kí nǹkan ṣẹ́ lọ́nà. So ó máa fi ọ̀wọ̀n yẹn bu ẹ, ó dẹ̀ máa jẹ́ kó tètè lọ. Ó wà fún àwọn ọlọ́pàá ọ̀nà tí à ń pè ní road safety ní Nàìjíríà. Ó pẹ̀lú àwọn ǹkan tó máa ń yẹ̀wo tó bá wà nínú ọkọ̀ àbí tó bá ń wa mọ́tò. A dẹ̀ tún ní ǹkan tá ń pè ní ẹ̀sùn tó ò bá ti rù ú, tí àwọn òyìnbó ń pè ní fine. So ó ní iye tó máa lọ san kó bá lè fi kúrò nínú wàhálà pé ò ń lo ọjà ààbò. So nítorí náà ni mo ṣẹ̀ máa ń gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n máa lo ọjà ààbò. Ó wúlò, ó dẹ̀ tún máa ń yọ wọ́n kúrò nínú ewu. Àwọn ọlọ́pàá ọ̀nà ò dẹ̀ tún ní dá wọn dúró. Bo ṣe jẹ́ ní i ẹ kò jẹ́ bó ṣe jẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára, mo máa ń fi ìpara pa ara mi. Nítorí pé ó máa ń jẹ́ kara mi máa dán, ó dẹ̀ máa ń jẹ́ kí àwọ̀ ara mi, nǹkan táwọn òyìnbó máa ń pè ní colour, colour of skin, àwọ̀ ara, ó máa ń jẹ́ kó máa yọ dáadáa kó máa dán. Dẹn, ó tún máa ń ṣára lóore fún mi nítorí wípé ibi tí a wà níbí báyìí tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, òòrùn máa ń yú yọ dáadáa. So a gbọdọ̀ máa fi ìpara para, taba le máa fi dáàbò bo ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó dẹ̀ tún máa ń jẹ́ kí àgọ́ ara wa máa dán, ká máa ní èélá, kòkòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So mo máa ń fi para para. Ó wúlò fún mi, kò dẹ̀ kí ń jẹ́ kí ara mi máa fúnfun àbí kí ń má ní nǹkan táa ń pè ní lashes, òun ni èélá ní ara mi ko jù bẹ́ẹ̀ lọ.

Nígbà wo ni o kì í ye lọ sí ilé oúnjẹ? Ígbà wo ni mí kì í lọ ilé oúnjẹ? Ìbéèrè ńlá pàtàkì lé léyìí. Ìgbà tí mi kì í máa ń lọ nítorí ká bá kọ́kọ́ sọ̀rọ̀ ká kọ́kọ́ mú oúnjẹ. Oúnjẹ, ǹkan tí àwọn òyìnbó ń pè ní food. Oúnjẹ ṣe pàtàkì láàgò ara. Oúnjẹ dè ìwúlò fún èyàn nítorí pé ǹkan oúnjẹ yẹn la máa ń fi ṣe gbogbo ǹkan ta bá fẹ́ ṣe fún ojúmọ́. Oúnjẹ ń fún wa ní okun àtàgbàra láti lè fi ṣiṣẹ́, láti lè fi rìn, láti lè fi máa ṣe gbogbo ǹkan ta fẹ́ ṣe ní ojúmọ́. Àwọn èyàn tó bá wà ní ilé ẹ̀kọ́, wọ́n need oúnjẹ fún àgbàra wọn láti lè fi mọ ìwé sí àti láti lè fi jẹ́ kí ọpọlọ wọn máa ṣiṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iyẹn ni ìtumọ̀ oúnjẹ. So nígbà wo ni mi ń lọ sí ilé oúnjẹ? Ah! Ìbéèrè yẹn lágbára nítorí pé bí èmi ṣe jẹ́, èmi jẹ́ èyàn kan tó fẹ́ràn oúnjẹ. Mo máa ń jẹ oúnjẹ àárọ̀, mo ń jẹ oúnjẹ ọ̀sán, mo dẹ̀ jẹ oúnjẹ alẹ́. Oúnjẹ ẹmẹta mi máa ń pè. Ìjọ́ tí ó bá dẹ́ sí pé a jẹun pé mi fún rara mi, mo mọ̀ ọ́n mọ́ tí mo ì jẹun kó pé ìgbà mẹ́ta ní ọjọ́. Nítorí ẹ, mo yẹ sọ́ npé oúnjẹ da fún ara. Nítorí iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ló fà kí n máa fi jẹun ẹmẹta yẹn. Ìgbà tí mi kì í máa ń lọ sí ilé oúnjẹ, òun ni ìgbà tí mo lè sọ wípé àṣà alẹ́. Nítorí wípé Yorùbá máa ń pè wípé wọ́n máa ń ní ilé lábò ìsinmi oko. Nítorí ní ọwọ́ ìrọ̀lẹ́ m'àṣálẹ̀, èmi máa padà sí ilé. Lẹ́yìn ìgbà tí màá ṣe gbogbo iṣẹ́ mi tán níbi iṣẹ́. So ìgbà yẹn ni mi kì í máa ń fi lọ sí ilé oúnjẹ. Tí màá ti dé ilé, màá ti bá oúnjẹ nílé tí wọ́n ti se'lẹ̀ fún mi. So nítorí ẹ náà ni mi ò ṣe need láti lọ sí ilé oúnjẹ, kò ju bẹ́ẹ̀ yen lọ. Ẹ ṣé.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Ah! Èmi ò kí ń má mu coffee o. Mi ò kí ń má mu coffee rárá. Ǹkan tí mo máa ń sábà máa ń mu lẹ́ẹ̀kọ̀kan, òun ni ǹkan táwọn ènìyàn, òun ni tíì, ǹkan táwọn òyìnbó ń pè ní tíì àbí mílìkì lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n coffee, mi ò kí má mu coffee rárá nítorí pé kò bá mi ní ara mu. Even pẹ̀lú pẹ̀lú èjò bẹ́ẹ̀ gan ṣe tí-títí kan ti tíì hun gan sẹ̀f, ti tíì hun gan, ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń mu nítorí pé bí míl-- bí ara mi ṣe máa ń process mílìkì ó yàtọ̀ sí ara àwọn èèyàn. Òun ni ǹkan tó ara tèmi kò kí máa gba mílìkì dúró. Tí bá ti mú báyìí, mo á máa yàgbẹ́ ni. So òun ló fi dàbí ìgbà tó bá yẹ pé mo ní ǹkan táwọn òyìnbó ń pè ní lactose intolerance. Ara mi máa-- ara mi ò ń gba mílìkì dúró. Èmi ò dẹ̀ kí ń má mu coffee. Mi ò like fẹ coffee rárá. Mi ò fẹ́ràn coffee. Mi ò fẹ́ràn coffee rárá so nítorí èmi ò ṣe kí ń má mu coffee. Àmọ́ tó ha máa dé ìgbà mi nítorí aà tí mò mọ ibi tí mo tún ti lè lọ ṣiṣẹ́ sí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò kí má mu coffee níbi iṣẹ́. Ṣùgbọ́n tó bá yẹ pé ibi iṣẹ́ tó máa, máa dà mí láàmú púpọ̀ tó dẹ̀ jẹ́ pé mo máa need láti ṣe iṣẹ́ kárakára láti ṣiṣẹ́ ju ìgbà tó bá yẹ kí n ṣiṣẹ́ lọ mo lè máa mú o. Ẹ̀ẹ̀kan tí mo ti mu coffee rí kò jẹ́ kí n ráyè sùn, mi ò rún sùn. Mo lajú tí, tílẹ̀ fi mọ́ ni. Láti ìgbà ẹni mo ṣe rí pé coffee ò bé mi lára mu. Kò jẹ́ kó ju bẹ́ẹ̀ lọ. Nítorí èmi ò ṣe kí ń má mu coffee.

Ìbéèrè pàtàkì leleyii, kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Ókay--, nǹkan ti n máa ń ṣe láṣálẹ́ òju wípé káṣẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ìrọ̀lẹ́ mi ṣe máa ń lọ táa máa fi wá wọ àṣálẹ́. Ni ọwọ́ ago mẹ́fà ni wọ́n máa ń parí iṣẹ́, mo máa ń ṣíwọ́ iṣẹ́. Láti ago mẹ́fà yẹn, mo máa ń wọlé ní ago méje. Bí mo bá ṣe wọlé ní ago méje yẹn gẹ́rẹ́gẹ́, mo máa n kọkọ wọ ilé, ilé ìwẹ̀ táa ń pè ní balùwẹ̀. Máa kọkọ wọ ibẹ̀yẹ̀n, màá b'omi sára, màá wẹ̀, màá change aṣọ mi, màá farabalẹ̀, màá jókòó, màá gbátẹ́gùn. Gbogbo ìgbà yẹn mo máa ń fi ara mi balẹ̀, nkan táa máa ń pè ní relaxation lóyìnbó. So, màá fi máa rántí ronú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. Láti bẹ́ẹ̀ lọ, màá pe àwọn mọ̀lẹ́bí mi àti àwọn olólùfẹ́ mi. Màá bèrè bí wọ́n ṣe ṣe ọjọ́ wọn. Lẹ́yìn náà, màá bọ́ sí ilé ìdáná táa ń pè ní kitchen. Màá se oúnjẹ tí mo máa jẹ ní alẹ́. Ìyẹn tí wọ́n ò bá ti dáná kí n tó wọlé. Màá se oúnjẹ tí mo máa jẹ ní alẹ́. So, bí mo ṣe ń se oúnjẹ yẹn náà ni màá ti máa ronú nǹkan tí mo máa jẹ àti nǹkan tí mo máa ṣe lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. Láti bẹ́ẹ̀yen lọ bí mo ṣe ti ń dáná yẹn náà, tó jẹ bá ti jinná, màá jẹun. Màá tún farabalẹ̀, màá fi ọkàn mi balẹ̀. Màá wá gbé fóònù, màá máa ń check, ẹ́, ìròyìn tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Màá tún check bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè wa àti ní orílẹ̀-èdè USA àti ní orílẹ̀-èdè UK. Màá máa fi check gbogbo ẹ̀. Màá fi wò bí gbogbo nǹkan ṣe ń lọ. Lẹ́yìn náà, màá tún wọ, ẹ́ẹ́ẹ́, social media, èyí tó ń pè ní Twitter. Màá fi wò, màá wọlé síbẹ̀, màá tún máa wò, màá máa ka ìrírí àwọn èèyàn àti ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀. Lẹ́yìn náà ni pátápátá paríparí gbogbo bẹ̀, màá wá jókòó, màá wo eré ìtàgé táa ń pè ní film or stage play. Màá wò lórí, ẹ́ẹ́ẹ́, fóònù mi. Màá wò títí, títí, títí, títí, títí, títí, títí tó máa fi rẹ̀ mí àbí tó máa fi sùn mi. Lẹ́yìn náà màá gba àdúrà àṣálẹ́. Màá dẹ́ rora fi fóònù mi sílẹ̀, màá fi sùn. Fóònù ni là ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀, fóònù là ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. So, lẹ́yìn yẹn, ó ti tán nìyẹn. Gbogbo nǹkan tí mo ṣàlàyé yìí náà, gbogbo è ò gbàmí ju wákàtí méjì àbí wákàtí mẹ́ta lọ tí mo máa fi ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. So, so, so, títí, títí, màá fi ráyé sùn. Àmọ́ ó máa ń ná àwọn ọjọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé ó máa try láti sùn t'oorun ò ní wá. Mo máa lọ júlẹ̀ bí globe, bulb tó ń taná. Tó bá ti jẹ́rú àwọn ọjọ́ yẹn ni, èmi náà máa farabalẹ̀. Màá wá check, mo máa wò, mo máa yẹ fíìmù àbí àwọn latest táa ń pè ní latest movie, fíìmù tó ṣẹ̀ jáde. Màá yẹ gbogbo ẹ̀ wò. Lẹ́yọ kọ̀ọ̀kan, màá bẹ̀rẹ̀ sí ní máa gbà á látori amúnijára, ẹ̀rọ, ẹ̀rọ jára táa ń pè ní íńtánẹ́ẹ̀tì. Màá wá máa download ẹ̀, màá máa gbà á sórí fóònù mi lẹ́yọ kọ̀ọ̀kan títí tó máa fi wọlé àti títí, títí, títí tí ọ̀run máa ṣẹ́ wa fi gbé mi lọ. Kò jé bó ṣe jẹ́ nìyen fún bí mo ṣe máa ń ṣe ní àṣálẹ́ kí n tó sùn. Kò ju bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀ fún ìbéèrè yín.

Ìbéèrè pàtàkì ni ìbéèrè yẹn. Ìgbà mélòó mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́? À, ìgbà tó pọ̀ ni o. Nítorí mi tìẹ lè fi iye sí iye ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Nítorí wípé, ní iṣẹ́ tí mò ń ṣe ló gba iṣẹ́ kí máa wo ojú àwòrán, ojú àwòrán tá ń pè ní computer ní èdè English, èdè òyìnbó. So, iṣẹ́ mi gba kí máa wo ojú àwòrán ní ìṣẹ́jú ìṣẹ́jú ní gbogbo ìgbà. Nítorí òwò kárakátà lèmi ń ṣe. Mò dẹ̀ ń bá èèyàn ra, mò ń ta ọjà ni. A dẹ̀ ti ní, ẹ́ kí lòyìnbó ń pè ná? A ti ní computer, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òyìnbó computer, ta fi ń gbé gbogbo ọjà yẹn wọlé. A ní system ta fi ń gbé gbogbo ọjà yẹn wọlé. A dẹ̀ ń lo, ẹ́, accounting software kan tá ń pe orúkọ rẹ̀ ní tally. Òun la fi ń ṣe gbogbo nǹkan tá ń ṣe lójoojúmọ́. So, gbogbo ìgbà ní ìṣẹ́jú ìṣẹ́jú ni mo máa ń fi ń wo àwòrán lójoojúmọ́. Iyẹn fún ibi iṣẹ́. Ní fóònù mi, tẹlifóònù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà, mo máa ń wò ní ìṣẹ́jú ìṣẹ́jú láti máa fi ka ìròyìn àti láti máa fi rí àwọn, ẹ́, àwọn nǹkan tó bá kọ sí mi. Òun la máa ń fi ń bá ara wa sọ̀rọ̀ jù. Àti wípé tẹlifíṣàn náà tó jẹ́, a, alóhun máa ń wòran, rédíò ni alóhun máa ń wòran, tẹlifíṣàn ni àwòrán. A tún ní ní ibi iṣẹ́ mi náà, ìyẹń là máa ń fi ń wo nǹkan tá ń pè ní CCTV camera. Ta fi ń yọjú wo gbogbo everything, gbogbo nǹkan tí gbogbo èèyàn ń ṣe ní sàkání wa. Bí wọ́n ṣe ń wọlé, bí wọ́n ṣe ń jáde, bí wọ́n ṣe ń rajà, bí wọ́n ṣe ń tajà. Àwọn èèyàn tó ń wọlé wá nájà, àwọn èèyàn tó ń wọlé wá rajà, àwọn èèyàn tó ń wọlé wá ko'ọ́jà, gbogbo ẹ ní a ń wò lórí àwòrán lọ́dọ̀ wa. So, nínú ìṣẹ́jú, nínú wákàtí méjìlá àbí wákàtí mẹ́wàá, láàárín wákàtí mẹ́wàá sí méjìlá tí mo fi ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi, ká sọ pé ó kéré jù nínú ẹ. Òun la fi ń ṣe gbogbo nǹkan tá ń ṣe lójoojúmọ́. So, gbogbo ìgbà ní ìṣẹ́jú ìṣẹ́jú ni mo máa ń fi ń wo àwòrán lójoojúmọ́. Ó kéré jù nìyẹn. Wákàtí mẹ́fa sí márùn-ún òun ni mo fi ń wo àwòrán tó kéré jù nìyẹn. So, òun ló fi jẹ́ pé iṣẹ́ tèmi, iṣẹ́ orí ìjókòó ni kí máa wá àwòrán, kí máa wo gbogbo bí wọ́n ṣe ń rà, kan ṣe ń ta, kí n lè máa gbe sórí accounting software ta fi ń ṣiṣẹ́ tá ń pè ní tally network. Kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn.

Ìbéèrè yẹn dára púpọ̀ jù. Ìbéèrè yẹn sọ wípé ṣe mo ní àìsàn ìkórìíra sií oúnjẹ kan. Ẹ́ee, mi i ní àìsàn ìkórìíra kankan sí oúnjẹ, ju wípé tí m bá ti mu mílìkì lọ, mo máa bẹ̀rẹ̀ sí ní máa yàgbẹ́. Ìyẹn nìkan náà ni mo mọ̀, tí mo mọ̀ báyìí. Ǹkan tí mo mọ̀ nìyẹn. Lẹ́yìn náà, gbogbo oúnjẹ ni jíjẹ f èmi. Ẹ̀mí fẹ́ràn oúnjẹ púpọ̀ púpọ̀, especially àmàlà àti ewédú, Sẹ̀mọ́ àti àmàlà, ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì tó jẹ́ oúnjẹ Ìbàdàn. Èmi dé tún fẹ́ràn Sẹ̀mọ́ náà, Sẹ̀mọ́ pẹ̀lo bẹ̀ ẹ̀gúsí àbọ́ ọbẹ̀ yó. Ẹ̀hẹn, mi kì n máa ń jẹe ọbẹ̀ lá ṣùgbọ́n mo fẹ́ràn ewédú. I n fi bẹ́ẹ̀ fẹ́ràn ilá rááaa ráá. Kì n ṣe pé mo kórìí rẹ̀, kì í ṣe n pée kì í ní, mi ǹkan tiẹ fẹ́ràn è ni. So kò jẹ́ bó ṣe jẹ́. Then lẹ̀yìn náà, gbogbo ẹran ni jíjẹ lọ́dọ̀ tèmi. Èmi ò kankan tí máa ń jẹ àwọn ẹran ejò, mi kì í máa ń jẹ. Bí ẹ̀kan àb è mi ji péré mo ti jẹ ẹran ẹlẹ́dẹ̀. Àmọ́ ẹran tí mo like ní jíjẹ jù, awọn ni ẹran adìẹ, tọkí, ẹran màlúù. Ẹran màlúù náà mo fẹ́ràn ẹ̀ púpọ̀ púpọ̀. So kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Jẹ́ kí n túró nù, jẹ́ kí n túró nù oúnjẹ tí mo kórìíra, mi i l kórìíra oúnjẹ àn kàn mo máa ń jẹ wà. Mi wà lè sọ bóyá ti n báà rìnrìn àjò lọ sí ìlú òyìnbó, tí bá bẹ̀rẹ̀ sí ní máa wá máa jẹ àwọn oúnjẹ kọ̀ọ̀kan, tó bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe bákan bákan lára mi tí ó dúró lára mi, àwa lè sọ̀gbà yẹn. Ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí, nń, even nígbà tí mo travel lọ sií ilẹ̀ Awúsá, mo bá wọn mu fúrádù nùnu, mo bá wọn jẹ mọ́sà, mo bá wọn jeẹ oúnjẹ kọ̀ọ̀kan nínú oúnjẹ wọn. Àmọ́ó, ńn, kò ju bẹ́ẹ̀ lọ. Nígbà tí mo dẹ̀ lọ sí ilẹ̀ yibò náà nínú orílè-èdè wa Nàìjíríà yìí náà, mo bá wọn jẹ bàǹga wọn, mo bá wọn jẹ ẹ̀gúsí wọn, mo jẹ àpọ̀n wọn, mo jẹ fùfú wọn. Mo dẹ̀ tún jẹ oríṣìíríṣìí, oríṣìíríṣìí, oríṣìíríṣìí fùfú wọn. O dá e pé fùfú náà na n nan ń pè n starch lọ́dọ̀ wọn. Mo dẹ̀ tún jẹ oríṣìíríṣìí, oríṣìíríṣìí. Kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Soo bá ṣe rí nìyẹn. Hmm.

Iru bàtà wo ni mo máa ń wọ? Iru bàtà wo ni mo máa ń wọ? Ah! Bàtà tí mo fẹ́ràn jù láti máa wọ, òun ni bàtà tà wọn òyìnbó máa ń pè ní sneakers. Mo fẹ́ràn sneakers kan lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà láti máa wọ. Ó bá mi lára mu dáadáa, ó dè máa ń jẹ́ kí màá wà pé mo pè lọ́mọkùnrin. Ǹkan tí mo sì fẹ́ràn sneakers jù ni rẹ. Dẹ̀n, nítorí ibi iṣẹ́ tí mo máa ń ṣe níìsín àti bí, àti, eeh, ibi tí mò ń gbé ìtòsí àti àwọn agbègbè, agbègbè which is environment, agbègbè tí mò ń gbé, aṣọ tíí n wá ti wá n ìbílẹ̀, aṣọ táa ń pè ní native, aṣọ tí n wá ti n wá ni mo máa ń wọ. Nítorí ẹlẹ́ṣọ̀ wa jẹ́ pé àwọn bàtà táa ń pè ní sálúbàtà, òun ni palm, slippers, àwọn yẹn ni mo máa sábà máa ń wọ ní ìsìn yìí. Àmọ́ tí bá ní òde tí mo fẹ́ lọ, tí mo dẹ̀ ní kí ni, màá wọ shoe, òyìnbó, tò n òyìnbó ń pè ní shoe, àwọn fancy shoe yẹn. So, ko júbé yén lọ, kò jẹ́ bó ṣe jẹ́. But mo fẹ́ràn sneakers gan. Ǹkan tí òyìnbó ń pè sneakers, mo fẹ́ràn gàn. Ó máa ń jẹ́ kí n máa dùn ún wò, ó máa ń jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀ lára mi, ó dì máa ń jẹ́ kí èmí fún ara mi kí n máa dùn ún rí, kí n máa dẹ̀, ó máa ń fún mí lọ́kànbalẹ̀ láti bá anybody, ẹnikẹ́ni sọ̀rọ̀. Kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Dẹ̀ n, tó bá ti di òde ni mo máa ń wọ kọ́kọ́ shoe mi ta máa ń wọ lọ sí party. Àmọ́ lẹ́nu iṣẹ́, màá wọ sneakers. Iyọ̀ tí mo bá dẹ̀ tí wọ aṣọ táa ń pè native, aṣọ tí wá ti wá aṣọ ìbílẹ̀, màá wọ slippers síi nítorí ìyẹn ló bá lọ dáadáa. Kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn.

Ìbéèrè dáadáa ni, tí bá tú fẹ́ túnmọ̀tun, béèrè ìbéèrè yẹn dáadáa. Wọ́n ni, nígbà wo ni o kì í yé ní àlàburúkú? Mi kì í máa fi bẹ́ẹ̀ ní àlàburúkú o. Ẹ̀kọ̀okan tí mo máà ń lálà burúkú, òhun ni tí n bá wo fíìmù tó ń pè ní àwọn horror fíìmù, tó oyinbo ń pè ní horror fíìmù. Àwọn fíìmù tó ń pààyàn, tó ń gèri èèyàn, tó ń ṣe oríṣìíríṣìí, oríṣìíríṣìí yẹn. Irú àwọn kí tiẹ́ ni mo ń ta-- mo fẹ́ rántí ni o. Mo fẹ́ gbìyànjú láti rántí, ẹhẹ̀n, irú àwọn fíìmù Final Destination yẹn. Tí n ba wo irú àwọn fíìmù yẹn, ìgbà yẹ́n mo máa ń sábà máa ń lálà burúkú. Lẹ́yìn iyẹn, mi ò kí ń máa làlà burúkú. Ọ̀lorun ò ní jẹ́ kí ǹkan burúkú ṣẹlẹ̀ sí wa. Àlà rere ni mo máa ń lá. Àlà bii wipe mo gba promotion, ǹkan ṣẹlẹ̀, ǹkan dáadáa ń ṣẹlẹ̀, ó dẹ̀ ṣẹlẹ̀ náà ní ilé ayé mi bẹ. Ọlọ́run dẹ̀ ń gbà fún mi. Kò ju bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá gan. Mo máa ń ṣeré ìdárayá gidi gan, ǹkan tó máa ń jẹ́ kí mo máa wà, kára mi máa pé dáadáa nìyẹn. Mo máa ń ṣeré ìdárayá bí ẹ̀fẹ̀. Mo lè máa bá eeyan dẹ́fẹ̀, ìyẹn ni wọ́n ń pè ní jokes. Mo máa ń bá eeyan dẹ́fẹ̀ gan, mo dẹ̀ máa ń pa eeyan lẹrín gan. Lẹ́yìn náà, àwọn eré ìdárayá mi tí mo tún máa ń ṣe, òun ni kí n máa gbá bọ́ọ̀lù. Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù gan, mo dẹ̀ tún fẹ́ràn láti máa wo bọ́ọ̀lù gan. Lẹ́yìn iyẹn kiló tún kù? Majority àwọn eré ìdárayá tí mo máa ń ṣe náà nìyẹn, Most wọn náà nìyẹn. Mo máa ń ṣẹ̀fẹ̀, mo máa ń gbá bọ́ọ̀lù, mo máa ń wo bọ́ọ̀lù. Mo máa fin jẹ́ ki ara mi máa yá, mo máa fin dára mi yá. Mo tún máa ń wo fíìmù. Awọn ǹkan tí mo máa ń ṣe nìyẹn tí mo máa fin dára mi yá.

Kí ni ohun híhun tí mo fẹ́ràn jù? Ah! Ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni omi. Bẹ́ẹ̀ni omi, mo máa ń mu omi gan. Mo dẹ̀ tún rí kà, a dẹ̀ tún gbọ́ wípé omi jẹ́ ǹkan tó ṣe pàtàkì láàgò ara. Mi ò lè kó ṣe omi kéré láàgò ara. Nítorí ó pẹ̀lú ǹkan tó máa ń fi ń jẹ́ kí ara máa dán, kí gídírin máa ṣiṣẹ́ dáadáa, kí gbogbo àgò ara náà máa ṣiṣẹ́ dáadáa. Pẹ̀lú gbogbo báṣe, máa son pé a ní six classes of food. Lọ́kàn tara mi, èmi gbàgbọ́ pé ó yẹ kó omi náà wà nínú àwọn classes of food. Nítorí tó bá jẹun gan tó ń mu omi, o sì lè wà nílé ayé, o sì lè fi gbogbo ara, o sì lè fi ṣe ǹkan tó fẹ́ ṣe. Àmọ́ láìsí omi ráá ráá, ǹkan ni. So omi number one tó ǹkan tí mo fẹ́ràn láti máa mu jù. Ẹlẹ́ẹ̀kejì, ǹkan kejì tí mo fẹ́ràn láti máa mu, òun ni wine. Ọtí red wine, bá àwọn ènìyàn tó ń pè é ní red wine. Ó lè jẹ́ ìtàn ṣe ní orílè èdè Spain àbí ti ìtàn ṣe ní èdè Faransé. Ṣùgbọ́n mo fẹ́ràn red wine. Mo máa ń mu red wine. Mo fẹ́ràn rẹ̀ gan. Pẹ̀lú bó ṣe wíwà náà kò ń pà yàn jù, kò ṣe jù, mo fẹ́ràn rẹ̀. Ó dẹ̀ ṣiṣẹ́ láàgò ara náà. Ẹlẹ́ẹ̀kẹta tí mo tún fẹ́ràn, òun làwọn orange juice. Ọsàn, omi ọsàn, orange juice tó máa ń ṣe, mo fẹ́ràn rẹ̀ gan. So lẹ́yìn yẹn, bó ṣe wà kọ́ àwọn ọtí bí i stout Guinness ta máa ń mu lẹ́ẹ̀kọ̀kan ta máa ń fi ṣe fàájì. Èmi dè máa ń mu pẹ̀lú pepẹ̀ soup. Màá fi ṣe fàájì, sì wọ́n máa fi máa grease ara mi lẹ́ẹ̀kọ̀kan bẹ́ẹ̀. Kò ju bó ṣe jẹ́ lọ.

Ṣé mo máa ń ṣe ìpè video? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè video. Ìpè video to tumọ́ sí video call Bẹ́ẹ̀ni mò máa ń ṣe ìpè video Ó máa ń rọrùn fún mi láti máa ṣe ìpè fídíò. Ká sọ wípé tí n ba fẹ́ bá olólùfẹ́ mi sọ̀rọ̀ tó jẹ́ àfẹ́sọ́nà mi, girlfriend mi, fiance sí mi, tí n bá a sọ̀rọ̀, èmi máa fẹ́ràn kí ó jẹ́ wípé pípe video yẹn ni mo máa fẹ́. Nítorí pé ó máa jẹ́ kí n rí ojú ẹ. Ó de máa jẹ́ kí n lè bá a sọ̀rọ̀ kí n de mọ ohun àti ìṣesí ẹ tí a bá ń jọ́ n sọ̀rọ̀. Nkan tí emi se fẹ́ràn ẹ̀ jù níyen. Ó de máa jẹ́ kí n máa rí ǹkan tó ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ó máa ń jẹ́ kí n máa rí gbogbo ǹkan. Ìpè fídíò dára púpọ̀ púpọ̀. Nítorí pé ó tún máa ń jẹ́ kí n máa bá ọ̀rẹ́ mi tó wà ní ìlú, ìlú orílẹ̀ èdè UK, ìlú London sọ̀rọ̀. Ìpè video ẹ, mo máa fi ń rí bí gbogbo ǹkan bo ṣe ń lọ lọ́dọ̀ ẹ àti bí gbogbo ǹkan ṣe ń ṣe. A de lè tètè sọ̀rọ̀ fún ọgbọ̀n ìṣẹ́jú, ogún ìṣẹ́jú. A tún lè sọ̀rọ̀ fún wákàtí márùn, wákàtí mẹ́wà bí ọ̀rọ̀ wa bá ṣe wọ̀sì níjo yen ni Ẹ̀mí fẹ́ràn ẹ̀ gan. Ó máa ń jẹ́ kí n máa rí ọ̀pọ̀lọpọ̀ ǹkan bí, bí tèyàn bá wà ní ibi iṣẹ́ tí bá pe wọlé ní ìpè video, mo máa rojú ẹ. Mo máa rí bí gbogbo, ẹ́, agbègbè ibi iṣẹ́ ẹ ṣe rí. So ìyẹn náà máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti lè fi tètè wá yàn rí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìpè video ó tún máa ń jẹ́ kí inú mi máa dùn tí ń bá àwọn òbí mi sọ̀rọ̀ lórí ìpè video. Nítorí mo máa ń roju wọn. Mo dẹ́ẹ̀ ń jẹ́ kí mo máa n fi mọ̀ bí ara wọn dá. Inú wọn ṣé sì máa ń dùn náà láti máa rí èmi náà. Ko jẹ́ bo ṣe jẹ́? Ju bẹ lọ.